Kí ni o máa ń ṣe ní àṣálẹ́?

Àkókò wo nínú ọjọ́ ni ó fẹ́ràn jù?

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A! Mi ò ní ìrora o. Mi ò ní ìrora. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ni. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà. Mi ò ní ìrora rárá rárá ni. Rárá àti rárá. Mi ò ní ìrora rárá àti rárá. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà, ojú ò kí ń tì mí. Mi ò dẹ̀ kí ń bẹ̀rù àti sọ̀rọ̀.

Ṣé o ní gíláàsì ọrùn? À, mo ní gíláàsì ọrùn, mo ní gíláàsì ọrùn torí ọrùn ẹnu ijọ́ mẹ́ta yìí ó ti ẹ̀ pọ̀, ó pọ̀. Ọrùn ẹnu ijọ́ mẹ́ta yìí ó pọ̀, ó pọ̀ tó bẹ́ẹ̀ tó jepẹ tẹ́ eeyan ò bá ṣọ́ra, ó lè ṣe èeyàn léṣe. So tí mo bá fẹ́ jáde mo máa ń wọ gíláàsì mi torí ọrùn, torí ọrùn, ọrùn máa ń wọ ojú mi. Mo jẹ èèyàn tó jẹ pé ọrùn máa ń, ó máa ń, ó máa ń, ó máa ń wọ ojú mi nínú ọrùn tí n bàa wà nínú ọrùn.

Kí ni ohun mímu tí o féràn jù? Hmm ohun mímu tí mo féràn jù, òun náà ni ògì. Mo féràn kí n máa mu ògì torípé ògì ó sara lóore. Mo féràn ògì púpọ̀, tó bẹ́ẹ̀ jẹ tó bá, tó n bá gbà mí láàyè mo lè máa mu ògì lójojúmọ́. Mo féràn ògì gidi gan ni.

Ṣé o máa rántí àlá rẹ? Mo máa rántí àlá mi dáadáa o. Tí mo bá lálàá, mo máa n rántí àlá mi. Mo máa rántí. Kò sí jọ́ tí n bá lálàá tí mo bá jí lọ́jọ́ kejì mo máa n rántí àlá mi dáadáa. Mo máa rántí. Mo máa rántí ẹ̀ dáadáa.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Hmm, mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ torí pé ìmọ̀le òwúrọ̀ tí ilẹ̀ bá mọ́, ojú ọjọ́ má ń tutù, àyíká ó ma ń tutù, ó sì má ń ṣe ara lóore, ó ma ń ṣe ó ma ń ó ma ń jẹ́ kí ara mi kó kó kó kó kó kó jí ó ma ń jẹ́ kí ara mi kó ṣe dáadáa.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mi ò ń kọrin kẹ́lẹ́ o. Tí bá fẹ́ kọrin, mo máa ń gbóhùn sókè kọrin ni. Ohùn mi máa ń lọ sókè dáadáa tí mo bá fẹ́ kọrin. Mi ò ń kọrin kẹ́lẹ́ o. Mo máa ń kọrin. Tí mo bá fẹ́ kọrin, ohùn mi máa ń lọ sókè dáadáa. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn ará, àwọn ará, àwọn ará ilé tó, àwọn ará, àwọn ará ilé ojú kejì wọ́n á máa gbóhùn mi tí bá ń kọrin.

Kí ni adùn tí o féràn nínú ice cream? Adùn tí mo féràn nínú ice cream, ó pò. Páápàá jùlọ èyí tí wón mọ ìkan tí wọ́n máa ń pè ní vanilla. Adùn ó dùn. Mo féràn rẹ̀ gan. Mo féràn rẹ̀ gidigan torí pé ó máa ń dùn lẹ́nu. Ó máa ń dùn lẹ́nu, ó sì máa ń jẹ́ kí ayọ̀ mi kó kún nígbàkigbà tí mo bá mú. Mo féràn ice cream gidi gan ni.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? Mo máa ń ka àwọn àdéhùn dáadáa o. Tí èèyàn bá sàdéhùn dandan ni kó mu ṣẹ. Kó tó lè sàdéhùn, o ní láti rò ó dáadáa pé àdéhùn tí mo fẹ́ ṣe yìí o, ṣe yóò pa mí lára ni àbí kò ní pa mí lára. Tó bá ti wá ro tó ti rò torí pé àdéhùn tí mo fẹ́ ṣe yìí kò ní pa mí lára, dandan ni kó ṣẹ́, dandan ni kó, dandan ni kó mú àdéhùn náà ṣẹ. Tí ìwọ bá ti fi lè dá àdéhùn pẹ̀lú èèyàn, or tó ti sẹ àdéhùn pẹ̀lú èèyàn, dandan ni kó mu ṣẹ.

Nígbà wo ni o má n ṣe ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ́tótó ilé mi o. Ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ́tótó ilé mi. Bí n bá ṣe jí l'òwúrọ̀, tí n bá ṣe jí l'òwúrọ̀ ni mà ti bẹ̀rẹ̀ sí ní máa gbá inú ilé. Àwọn abọ́ tí mo bá fi jẹun mà a fọ̀ ọ́. Mà a rí i dájú wí pé mo, mo, mo ṣe ìmọ́tótó ilé mi kó tó di pé mo jáde lọ síbi iṣẹ́. Ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ́tótó ilé mi.

Ìgbà mélòó ni o máa ń lọ fọnu rẹ lójojúmọ́? Ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni mo máa ń fọnu. Ẹ̀ẹ̀mejì lójúmọ́. Lówúró ti mo bá jí, màá fọnu. Kín tó jẹun, kín tó jáde, màá fọnu. Ti n bá sì ti dé láti ibi iṣẹ́, kín tó sùn lálẹ́, màá fọnu. Lẹ́yìn ìgbà tí n bá jẹun tán lálẹ́ tí mo jẹ oúnjẹ alẹ́ tán, màá fọnu kín tó sùn.

Kíni ìlànà ìpolówó rẹ̀? Hmm, tí n bá n tajà àbí tí n bá ní ohun tí mo fẹ́ tà tí mo sì níláti ṣe ìpolówó rẹ̀, ẹ́ màá gba orí agbohùnsafẹ́fẹ́, màá gba bẹ̀ lọ láti lọ ṣe ìpolówó ọjà. Bẹ́ẹ̀ni màá sì lo ẹ̀rọ ayélukára láti fi lè polówó ọjà. Bẹ́ẹ̀ náà ni màá sì bá àwọn ọ̀rẹ́ mi àti àwọn, àwọn, àwọn tó súnmọ́ mi, màá ṣè polówó ọjà fún wọn kánlẹ́, kánlẹ́, kánlẹ́, kánlẹ́ wá bá mi ra ohun tí mò ń tà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? A, mo máa ń lọ sí ilé ìjọsìn o. Ó dàá. Láàárín ọ̀sẹ̀ kan mo lè lọ sí ilé ìjọsìn lẹ́ẹ̀mẹta. Láàárín ọ̀sẹ̀ kan mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Páàpàá jùlọ ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi mi ò lè ṣe kí n má lọ sí ilé ìjọsìn.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? A mo máa ń ṣe ìpè fídíò. Tí mo bá fẹ́ pé àwọn èèyàn, boya bí àwọn èèyàn tó jẹ pé tí mo ti rí lọ́jọ́ tó ti pẹ́, mo máa ń lo, mo máa ń lo àwọn, àwọn ẹ̀ka kan, àwọn, àwọn ẹ̀ka tí, tí àwọn ènìyàn máa ń lò ní ayé rù kára. Ètí àwọn èyí, ètí, ètí ó gbajúmọ̀ tó jẹ́ WhatsApp, mo máa ń lò láti fi ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ náà ni mo sì lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò láti fi lè ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa.